Rárá o, gbogbo nǹkan tí èmi bá ṣe nítorí owó gbígbà ni, èmi kì í ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún'yan nítorí pé owó gbígbà ni. Àwọn èèyàn gan an wọ́n le gba irú ẹ, ṣó tèmi? Èmi, mi ò lè bá ẹeyan ṣe iṣẹ́ ọ̀fẹ́, màá gbowó mi kó gbé ni.

Èmi ò fẹ́ràn ẹ̀ nínú yàrá mi. Mo fẹ́ràn yàrá mi bí ó ṣe wà. Mi ò fẹ́ràn ẹ̀, mi ò fẹ́ràn ẹ̀ nínú yàrá mi. Bí yàrá mi ṣe wà ni mo fẹ́ràn ẹ̀. Bí mo ṣe e, tí bí mo ṣe, tún yàrá mi ṣe, bí yàrá mi ṣe wà mo ṣe fẹ́ràn ẹ̀.